Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀. Tí mo bá jáde sí ìta ní alẹ́, tí mo gbé ojú mi sókè sí àwọn sọ́mọ, mo máa rí àwọn ìràwọ̀, ó sì máa yà mí lẹ́nu wípé báwo ni àwọn nǹkan yìí ṣe wà tí ó sì dára bí eléyìí. Mo fẹ́ràn rẹ̀ gidi, mo sì fẹ́ràn láti máa wò wọ́n lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe àtulò ǹkan. Ó dára láti máa ṣe àtulò ǹkan. Mo máa ń ṣe àtulò àwọn ǹkan bí i aṣọ, bàtà, abọ́, àwọn ǹkan pẹpẹ̀pẹ̀ tí ó wà nínú ilé.

Tí èmi àti àwọn ẹlẹgbẹ mi tí a bá ní ìṣòro kan tàbí aáwọ̀, mo máa ń pe wọn, a á jókòó, a á dẹ̀jọ sọ̀rọ̀, a máa ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tí a ṣe sí ara wa, olúkalùkù yóò sọ titi ẹ̀, a ó sì parí ẹ̀ síbẹ̀.

À, ó máa ń tó bí aago méjìlá sí aago kan kí n tó sùn. Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa pẹ́ sùn, ṣùgbọ́n tó bá ti di ọ̀sán ní ọjọ́ kejì, mo máa ń sùn tí mo bá ti free ní ọ̀sán kí ó má ba à pa mí lára.